Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan tàbí kí ní pé mi ti mọ oúnjẹ tí mo ní àìsàn ìkórìíra sí, torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí oúnjẹ tí mo kórìíra sí àfi oúnjẹ tí mìbá tí ì dánwó. Àmo gbogbo oúnjẹ tí mo bá dánwò ni mo máa ń fẹ́ràn tí mo sì máa ń jẹ dáadáa.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Mo fẹ́ kọ́ àwọn ohun bí méjì sí mẹ́ta kan, páápaá julọ lórí, e, kọ̀m̀pútà. Mo fẹ́ kọ́, e, áàpù tí wọ́n ń pè ní Excel àti PowerPoint, kí n lè máa lò fún iṣẹ́ mi dáadáa torí ó máa wúlò gidi gan.